Èrò mí fún ọjọ́ iwájú jẹ́ èrò tó dára. Àwọn èrò tí mò ń rò bí mo ṣe máa gòkè àgbà, bí mo ṣe máa kọ́ṣẹ́ mọṣẹ́, bí mo ṣe máa tẹ̀síwájú. Èmi gẹ́gẹ́ bí amọṣẹ́wádìí ilẹ̀, ibi tí mo ti bá iṣẹ́ mi dé, mo fẹ́ lọ ṣe, mo fẹ́ lọ ṣe exam tí a máa ti fi di surveyor.

Oúnjẹ tí mo fẹ́ràn kí àwọn eeyan lè mọ adùn rẹ̀ ni oúnjẹ wọ̀nyí, iṣu àti ẹyin tan bá din. Iṣu tí wọ́n bá sè tó jẹ́ iṣu tó funfun tí kò lomi lára jù tó bá sè é tí ó bá jẹ́ iṣu tó dùn, wọn wá dín ẹyin, ẹyin sí i, ẹyin kan fọ̀ kan wá dín. Mo máa, mo máa sábà, o máa sábà dún gan tí wọ́n bá sè é dáadáa àti iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú ẹ̀fọ́. O jẹ́ àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí pé tó bá gún iyán kòògùn kó fẹ́lẹ́ dáadáa, kò gùn kó má ni kókó ko dẹ rín dáadáa, kò rín ko se e dáadáa, ko wa se ọbẹ egusi yẹn ko se e ko dára, ko se e ọbẹ ẹ̀fọ́ ko wa ti gbogbo ẹ pọ mọra. Oúnjẹ yìí máa ń dùn púpọ̀.

Tí bá ní kí n sọ fún yín nípa dòdò àti ọ̀gẹ̀dẹ̀. Ẹ́, ọ̀gẹ̀dẹ̀ náà fi ń ṣe dòdò. Ọ̀gẹ̀dẹ̀ tí ó bá pọ̀n, òun ni wọ́n fi ń ṣe dòdò. Bí wọ́n dẹ ṣe ń ṣe dòdò ré, tí o bá ti gbé òróró síná, nígbà mìíràn, àwọn mìíràn máa ń lo epo, epo pupa. Tí o bá ti gbe síná, toba jẹ kó epo yẹn gbóná díẹ̀. A wá rẹ́ ọ̀gẹ̀dẹ̀ náà, ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀n, wa wá rẹ́, tó bá ti wá rẹ́ tán, a fi sínú òróró yẹn. Tó bá ti wá din, tó bá ti wá ṣe tán, tó bá ti wá kó jáde, iye gangan náà pé ní dòdò. Ọ̀gẹ̀dẹ̀ wá jẹ́ ǹkan tí a gbìn, ẹ, ọ̀gẹ̀dẹ̀ tí a gbìn tó bá ti wá tóbi, tó bá ti wá dàgbà. Eleyi tí a bá ká láti orí igi, ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ oríṣìíríṣìí ló wà. Ọ̀gẹ̀dẹ̀ ńlá iyẹn gangan náà fi ń ṣe dòdò. Ọ̀gẹ̀dẹ̀ wẹẹrẹ wà, ìyẹn náà máa ń jẹ lásán.

Bí mo ṣe máa ń lo àṣálẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni wípé, tó bá ti di bí ọjọ́ ẹ ti bá ti dé láti bi iṣẹ́, àbí ọjọ́ tí ọ̀sẹ̀ bá ti parí, boya ni bí ọjọ́ ẹti, àbámẹ́ta àbí ọjọ́ ìsinmi ti bá ti dé láti ilé ìjọsìn, àwọn ọ̀rẹ́ mi, àwọn tó súnmọ́ mi, a jọ wá, a jọ ṣeré, a ṣe ara wa lálejò, a sọ̀rọ̀ nípa bí a ṣe máa ṣe iṣẹ́ tí à ń ṣe, àbí bí a ṣe máa gòkè àgbà. Irú àwọn ọ̀re àwọn ọ̀rẹ́ tí emi máa ń kó niyen kì í ṣe pé kí n jókòó síle beer parlour ka máa sọ̀rọ̀ tí ó ṣe àwọn ọ̀rọ̀ tí yóò máa mú wa debi gíga. Bá ṣe máa ṣe iṣẹ́ wa dáadára, bá ṣe máa rí owó, bá ṣe máa, bá ṣe máa tẹ̀síwájú nínú gbogbo nkan ti a bá ṣe. Bí àwọn tó bá fẹ́ se ìyàwó bá ṣe máa, bá ṣe máa ronú, bá ṣe máa pètepèrò láti lè jẹ́ kí ǹkan ọjọ́ iwájú kí ó le tẹ̀síwájú.

Àwọn nǹkan tí máa ń ṣe tí bá sùn, ẹhn tí bá sùn mo máa ń làálàá, nǹkan tí máa ń ṣe náà ni yen. Tí bá ti wo sùn, tí bá ti sùn, tí orun bá ti wọra lẹ́ẹ̀kọ̀kan, mo máa ń làálàá. Ìgbà mìíràn na mo máa ń sùn, mi kì í làálàá. So tí bá dẹti sùn yẹn, ìgbà mìíràn tí bá tají díẹ̀, mo máa bẹ̀rẹ̀ síi gbàdúrà, àwọn nǹkan tí máa ń ṣe tí bá ti sùn náà nìyẹn.

Kìí ṣe bó ṣe béèrè, lẹ ṣe béèrè yìí, ṣe o máa ń pa ohun ẹ̀ṣọ́ sára rárá o. Ṣe o máa ń fi ohun ẹ̀ṣọ́ sára, àbí ṣe o máa ń lo ohun ẹ̀ṣọ́? Ehn, èmi ò kí ń lo ohun ẹ̀ṣọ́. Ǹkókéré kò ṣe kéré tó mi lo ohun ẹ̀ṣọ́ kankan. Rárá, mi ò kí ń lo.

Ní èrò mí, ìgbéyàwó jẹ́ ohun tó dára, àmọ́ bí ìgbéyàwó ṣe ń yí padà. Ó jẹ́ ohun tí ó lágbára torí àwọn tí nígbà tí àwọn olólùfẹ́ méjì bá pàdé ara wọn lálà kọ́kọ́, àwọn ọ̀rọ̀ tó dùn tó dùn ni wọ́n á bá ara wọn sọ lọ́pọ̀ ìgbà. Wọn kì ń sọ ọ̀rọ̀ tó jinlẹ̀, wọn kì ń sọ ọ̀rọ̀ ọjọ́ iwájú. Tí ìgbéyàwó ò bá dájù lórí ìfẹ́ àti ọ̀rọ̀ tí ó jinlẹ̀, tí won bá ti ṣe ìgbéyàwó o máa ń jẹ́ kó yí padà. Ìgbéyàwó náà lè di ìgbéyàwó tó jẹ pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn bí wọ́n ṣe pàdé ara wọn, wọn ò nífẹ̀ẹ́ ara wọn títẹ̀lé bí wọ́n ṣe pàdé ara wọn. Kí ìgbéyàwó yẹn kó tó lè ládùn, wọ́n gbọdọ̀ f'ara balẹ̀, ki wọ́n ní ìfẹ́ ara wọn, ki wọ́n ní sùúrù, kọ́n lè forí ti, tọ́n bá ní sùúrù, wọn lè dáríji ara wọn. Nkan ti o le mu ìgbéyàwó yen ko le pe niyen. Àmọ́ ẹni tí ò bá ní sùúrù, tí ò bá ní ìforíji, tí ò bá bọ̀wo, tí wọ́n o bá bowọ̀ fúnra wọn, nǹkan wọ̀nyí lè mú ìgbéyàwó kó yí padà sí ohun tí ò dára.

Bí mo ṣe máa yanjú ìṣòro ẹ̀rọ ayára bí àṣá, tí mo bá ní àwọn ìṣòro kan lórí ẹ̀rọ ayára bí àṣá, àdúpẹ̀ lọ́wọ́, àdúpẹ̀ lórí nǹkan bí AI tá àwọn eeyan tí se, tí wọ́n ma ma jẹ́ àwọn nǹkan tí mo lè ṣe láti níbi tí mo wà fún ara mi, màá lọ sí orí AI. Ó lè jẹ́ bí ChatGPT, nǹkan, nǹkan báyìí ló ń ṣe fóònù mi, kí ni mo lè ṣe sí i? Máa sọ fún, a wa sọ fún mi ní àwọn nǹkan tí mo lè ṣe. Lọ́pọ̀ ìgbà, wọ́n máa ṣiṣẹ́. Àmọ́ tó bá jẹ́ nǹkan mi tí ó lè ṣise tó máa jẹ́ tó bá máa mú mi lọ ṣe fún ara mi àbí kí n gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe ẹ̀rọ ayára bí àṣá, màá lọ gbé fún wọn kí wọ́n ṣe.